Àwọn Yorùbá wọ́n ní, "ìse ìgbọ̀nsẹ̀, a kìí fi rán ọmọ ẹni". Ìgbọ̀nsẹ̀ jẹ́ ìgbẹ́ tí a máa ń yà, so jẹ́ ọ̀nà kan tí ẹ̀gbin máa ń gbà jáde ní ara wa. So òun tí wọ́n ń gbiyànjú láti sọ ni pé, a kìí rán ẹ̀yàn láti lọ yàgbẹ́. So "ìsan ìgbọ̀nsẹ̀, a kìí fi rán ọmọ ẹni", òwe Yorùbá ni.

Omi, ó jẹ́ oun tó ṣe pàtàkì ní inú ayé ọmọ ẹ̀dà. Omi wà nínú ǹkan tí ó jẹ́ kí a wà láyé. A máa ń mu omi láti rẹ n gbẹ, ṣùgbọ́n púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni omi gbà wulọ ní ẹ̀yà ara wa. So omi tí mo ma n mu lójú mọ́ pọ̀.

Eré sísá jẹ́ ọ̀nà tí a mọ̀ ń gba tètè débi nǹkan àbí ọ̀nà ìgbà ṣe eré ìdárayá. Ó jẹ́ ohun tó máa ń ṣàkóbá ní àwọn ìgbà mìíràn. Àwọn Yorùbá wọ́n ní "A sáré tètè kò ní kọjá ilé", "Ààrin gbẹ̀dẹ̀ gbẹ̀dẹ̀ ò sì ní sùnsọ́nà". So eré sísá jẹ́ ọ̀nà ìgbà yára débi nǹkan.

Ah! Ẹkún súnsun, nígbà wo ni ò kẹ́yìn sunkún? Ọrọ bí ẹkún, bíi ẹkún, ọ yalẹ́ ọ̀dọ̀ tí a ń bí àwọn ì sunkún. Ẹkún jẹ́ ọ̀nà tí èèyàn máà ń gbà ṣe àfihàn ìbànújẹ́ rẹ̀. Bí ó bá ti tó l'àwọn èèyàn ti máa ń sunkún si. Ṣùgbọ́n lọ́dọ̀ ti wọ́n bí kò sí nínú dictionary wa àwa ìsunkún.

Ojú ọjọ́, oríṣiríṣi ojú ọjọ́ ni a ní. A ní ojú ọjọ́ èyí tí ó jẹ́ àárọ̀ kùtùkùtù, a sì ní ojú ọjọ́ ìyálẹ́ta, a ní ti ọ̀sán, a ní ti àsálẹ́. Èyí tí ó jọjú ń gbèsè ju tí ó sì bá ara mu òun ni ti ìyálẹ́ta.

À, ẹni tó bá ti jẹ alárìnka, yóò jẹ oúnjẹ àwọn alárìnka. Ẹni tó bá ti jẹ onísòwò, oṣeọṣe, oṣeeṣe kio, sábà máa ń jẹ oúnjẹ ìwòna. Oúnjẹ ọ̀nà jẹ́ oúnjẹ tí wọ́n ń tà ní ẹ̀bá ọ̀nà àbí ní agbègbè mìíràn tí kì í ṣàìṣe oúnjẹ tí a ṣè ní ilé ẹni. So, a máa ń jẹ, ó mà wuwa láti jóní ní àájó.

Okay now. Èrò tuntun, èrò tuntun, èrò, ìrònú ló ń jẹ bẹ. Kí ènìyàn jẹ́ ẹni tí ó lè ronú, mú ǹkan tuntun jáde nínú ìrònú rẹ̀. Èrò means èrò ń gbà ọkàn ènìyàn, ǹkan tí ọkàn gbé wá. Pé tí o bá ṣe kíní ìyì báyìí, wọ́n lè rì báyìí. Ọ̀nà tí ènìyàn ń gbà ìrònú jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà, ṣùgbọ́n tí èmi bá sùn tí mo bá jí ni èrò tuntun máa ń wá sí mi lọ́kàn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọn. Èdè Yorùbá ni kí èèyàn ó fọn. Wọ́n ma ń fọn ìpè, wọ́n ma ń fọn fèrè, wọ́n ma ń fọn oríṣiríṣi nǹkan. Èyí tó bá wù yẹn nbẹ̀ l'èyàn Le fon.

Irun gígé jẹ́ ọ̀nà tí a ń gbà sọ̀gbẹ́. Àwọn ọkùnrin máa ń gé irun, obìnrin àwọn máa ń di irun ni. Ṣé gígé irun sì jẹ́ ohun tí wọ́n máa ń ṣe ojú ní ọ̀ṣọ́, tí ó máa ń jẹ́ kí ọmọ ènìyàn dùn wò. Ṣé mo máa ń gé irun mi ní òrèkóòrè nígbà tó bá ti kún?

Ilé ìdárayá jẹ́ ibi tí olúkalùkù ti ń dárayá tí oríṣìíríṣìí ẹ̀rọ ìgbàlódé ìdárayá sì wà níbẹ̀ fún eré ìdárayá. Eré ìdárayá sì jẹ́ ọ̀nà tí a ń gbà mú orikerike ara wa kóji pípé. So bẹ́ẹ̀ ni mo ní orúkọ, mo le fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá.

Ìpàdé jẹ́ ohun tí èèyàn ń ṣe láti yanjú àwọn ohun tí ilé iṣẹ́ ń dojú kọ àbí láti ṣàlàyé ọ̀nà àgbà ṣiṣẹ́ ní ilé iṣẹ́. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni ìpàdé ní ilé iṣẹ́ fún gbogbo olùṣiṣẹ́ ṣùgbọ́n ìpàdé oríṣiríṣi ló tún wà láàárín ọ̀gá iṣẹ́ àti àwọn olùṣiṣẹ́ kọ̀ọ̀kan.

Dókítà ni àwọn tí wọ́n ń mójútó ètò ìlera, tí wọ́n sì ń mú dóòlà ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn nípa mímáa tọ́jú wọn nígbà tí ara wọn kò bá yá, nígbà tí ikan àbí ikejì àìsàn bá kọlù wọn. Gbogbo ìgbà ni ó yẹ kí a máa rí dókítà. Ìgbà tí mo kẹyìn lọ rí dókítà ni ọ̀sẹ̀ tí ó kọjá yìí.